Ṣé o máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Àwọn ǹkan mi wà tó jẹ́ wi pé bóyá bí ẹ̀kọ́, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó jẹ́ pé bóyá mo fẹ́ kọ́ ǹkan tuntun àbí ó ní àwọn, ẹ́ẹ̀, ntí àwọn olóyìnbo pè ní course ó ní àwọn course kan tí mo bá fẹ́ ṣe láti lè fi kún, ẹ́ẹ̀, láti lè fi kún páálí, ẹ́ẹ̀, tí àwọn olóyìn, tí àwọn òyìnbó, tó olóyìnbó máa ń pè ní certificate láti lè fi ṣe àfi kún certificate tí mo ti ní lọ́wọ́. Àwọn ibi kan wà lórí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé èèyàn ti lè kọ iru àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀. Àwọn ǹkan mi sì wà tó jẹ́ pé bóyá ní ǹkan ṣíṣe, bóyá mo ní àwọn ǹkan kan tí mo fẹ́ mọ̀ ní ǹkan ṣíṣe pẹ̀lú, pẹ̀lú ọwọ́ bí iṣẹ́ ọwọ́ tí èèyàn fẹ́ kọ́. Ó láwọn, àwọn ibi tí èèyàn tún ti lè kọ́ yen náà lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan tí mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì yálà kí ń kọ́ ẹ̀kọ́ tuntun tí mo fẹ́ fi kinle ní, ẹ́ẹ̀, kinle ní certificate tàbí kí ń kọ́ iṣẹ́ ọwọ́, kí ń kọ́ iṣẹ́ ọwọ́ tuntun tàbí bóyá ó ní ǹkan tí ó ń dà mí láàmú, tó ń dà mí láàmú tí mi ò sì rí ẹni bèrè ní ọwọ́ rẹ̀ fún, ẹ́ẹ̀, fún àbáyọrí rẹ̀. Màá lọ sórí Íńtánẹ́ẹ̀tì, màá lọ kọ́ tàbí kí ń lọ wò bí mo ṣe lè ṣe kiní náà tí màá fi lè rí, tí màá fi lè ní àṣeyọrí lórí ǹkan tí mò ń ṣe.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? À, ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù, ó ti pẹ́ o, ó ti pẹ́. Tí má ma wò ó, tí má ma kà á léni méjì, a ti máa lọ bí i ọdún méjì sí ọdún mẹ́ta sẹ́yìn báyìí. Àsìkò ìgbà tí mo fi wà ní ìlú Ìlọrin, ọ̀hun ni mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Ìgbà tí mo wà ní Ìlọrin, ọ̀wọ́n ni mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Yóò sì ti máa lọ bí boya bi yóò sì máa tó, yóò ti kọjá ọdún mẹ́ta gan sẹ́yìn. Kaṣá máa ní bí i ọdún mẹ́rin sí ọdún márùn ún sẹ́yìn báyìí. Ọ̀wọ́n ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ìyẹn fáwọn tó bá jẹ́ pé wọ́n bá máa ń nájà lọ máa mọ àsìkò ìgbà tí ọjà tuntun máa jáde. Àwọn tó máa ń nájà bí i àwọn ọjà kan wà ní àyíká ibi tí mò ń, tí mo wà àbí àyíká láwọn ìgbèríko kan tàbí láwọn àdúgbò kan àbí àwọn àyíká kan ní ìlú tí mo wà, ó ti ní àsìkò ìgbà tí tọ́ máa ń nájà náà, ó ti ní àsìkò tó máa ń nájà náà. Iru áwọn ọjà yẹn ó ti lé ọjọ́ tó máa ń na láàárín ọ̀sẹ̀ tó máa ń jáde. Ó ti lé ìye ọjọ́ tó máa ń jáde láàárín ọ̀sẹ̀ bóyá bíi ọjọ́ karùn ún, ọjọ́ karùn ún, ọjọ́ karùn ún àbọ́ ọjọ́ mẹ́rin mẹ́rin ló máa ń jáde. Ṣùgbọ́n pé bóyá mo mọ ìgbà tó máa, tó bá jáde yẹn, mi ò mọ, torí mi ò kí ń ná, mi ò kí ń ná. Àwọn tó bá ná iru ọjà bẹ́ẹ̀ lọ máa mọ ìgbà tí ọjà tuntun yóò jáde.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? À, ǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn, ó máa ń pọ̀ díẹ̀. Ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn, ó máa ń pọ̀ díẹ̀. Tí mo bá délé láti ibi iṣẹ́, kí n tó ní máa lọ sùn, màá kọ́kọ́ tún inú ilé ṣe. Màá kọ́kọ́ wo àyíká inú ilé mi. Màá wò bóyá àwọn ibì kan wà tó yẹ kí n tún ṣe. Bòyá àwọn yálà ìgbà tí mò ń jáde ní làárọ̀, àwọn ibi tí mi ò ráyè ṣe, màá wò. Tí màá rí pé kò sí iṣẹ́ kankan fún mi láti ṣe, màá kọjá lọ sí ilé ìdáná, màá lọ se oúnjẹ tí màá jẹ kí n tó sùn. Tí màá ti dáná tán, màá jẹun. Tí mo bá ti jẹun, màá wó ori fóònù mi tàbí orí kọ̀ǹpútà. Màá wò bóyá ó láwọn iṣẹ́ kan tókù tó yẹ kí n ṣe àbí àwọn nǹkan kan tó yẹ kí n ṣe. Tí mo bá sì rí pé kò sí kankan tí ó yẹ kí n ṣe, tó bá wà màá ṣe, tí ò bá sí, màá lọ sí ilé ìwẹ̀, màá lọ sí balùwẹ̀, màá lọ bomi sára. Tí mbá sì ti bomi sára tán, màá bọ́ sórí ibùsùn mi, màá dẹ́ sùn. Àwọn nǹkan tí mo máa ń ṣe niyí kí n tó lọ sùn lójoojúmọ́.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? O máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ah, lótítọ́ tí n bá ní mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, irọ́ ni mo pa torí wípé ẹ̀rọ ìgbésókè mi ò mọ̀ tó n, tó ń jẹ́ bẹ́ẹ̀. Tóbá jẹ́ pé ẹ̀rọ ìgbóhùnsókè ni, ẹhẹn, mo mọ̀ tó ń jẹ́ ẹ̀rọ ìgbóhùnsókè ṣùgbọ́n ẹ̀rọ ìgbésókè mi ò mọ̀ tó n jẹ́ bẹ́ẹ̀. N tí n bá mọ̀ ni màá le mọ̀ bóyá, ẹh, mò ń lò àbí mi ò kí ń lò. Nítorí náà mi ò lè sọ wípé mo máa ń lò àbí mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ tí mo ní ò pọ̀. Ó pọ̀ yóò tó bí i abí mẹ́rin sí márùn-ún. Nígbà tí mo wà nílé ìwé, àwọn kan máa ń pè mí ní Pápá, àwọn kan máa ń pè mí ní, ẹ, ẹ, Bọ́gẹ̀. Wọ́n máa ń fi orúkọ bàbá mi, orúkọ, orúkọ bàbá mi wọ́n máa ń fi ṣeré. Ìyẹn orúkọ bàbá mi tí wọ́n ń pè wọ́n mi tó wà ní orúkọ mi. Wọ́n máa ń fi ṣeré. Òun ló máa ń yí padà tí wọ́n bá sọ di Bọ́gẹ̀. Láti isiboge wán a sọ di Bọ́gẹ̀. Àwọn kan dè wà tí wọ́n máa ń pè mí ní rotive. Wọ́n máa ń pè mí ní Rọ́tífù. Àpìpadà sẹ́yìn orúkọ mi tó jẹ́ Victor, òun ni roctive. Orúkọ èyí, àwọn ẹti mo rán tí nìyẹn. Àwọn ẹti mo rán tí nìyẹn.

Ṣé o ti rin, o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mo ti rìn rí. Mo ti rìn rí. Ni ọdún twenty fourteen, ọdún twenty thirteen àbí ọdún twenty fourteen. Òhun ni mo rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Nígbà tí mò ń bọ̀ láti Ìlọrin nígbà holiday, holiday wa ní ilé ìwé. A ní ká má gba ojú ọ̀nà pé ká má gba ojú òpópónà, ká lọ wọ ọkọ̀ ojú irin. A sì wọ ọkọ̀ ojú irin láti Ìlọrin títí dé Ìbàdàn. Wákàtí tó sì gbà wá, ó gbà wá tó wákàtí méje sí mẹ́jọ ká tó dé Ìbàdàn. Torí àsìkò ta gbéra ní ìlú Ìlọrin yẹn ni àsìkò, ẹ́ẹ́, àsìkò, ẹ́ẹ́, káṣá ni àsìkò méjìlá, àsìkò méjìlá ọ̀sán. No, àsìkò mọ́kànlá àárọ̀, mọ́kànlá àárọ̀ la gbéra. Ka tó dé Ìbàdàn ó tó ago, ó tó ago márùn-ún àbo. Ta bá dè máa ṣí bí i wákàtí bí i márùn-ún sí mẹ́fà. Òhun la ti fi, la fi rìn lórí ọkọ̀ ojú irin. Ni tí kò yẹ kó gbà wá ju wákàtí méjì lọ. Tí ó bá jẹ́ pé ojú òpópónà la gbà, ta lọ wọ ọkọ̀ kò lè gba-- ó gbà wá ju náà ní wákàtí mẹ́ta ta fi máa dé ìlú Ìbàdàn. Nítorí náà mo ti, mo ti rìnrìn àjò pẹ̀lú ọkọ̀ ojú irin rí.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? O maa n ṣe itọju awon ọja? Mo ma n ṣe itọju àwọn ọjà, mo ma n ṣe itọju àwọn ọjà dáadáa. Tè èèyàn ò bá ṣe ìtọ́jú ọjà, ọjà ó bàjẹ́ ni. Tọjà bá dẹ̀ ti bàjẹ́, kí le èèyàn fẹ́ tà? Dandan ni fún ẹni tí ó bá jẹ́ ọlọ́jà tó ń ta ọjà, dandan ni fún un pé ó gbudọ̀ ṣe ìtọ́jú ọjà dáadáa. Ó gbudọ̀ ṣe ìtọ́jú ọjà, ó gbudọ̀ ṣé dáadáa. Dandan ni. Nítorí náà tàbí fún ìdí eléyìí, mo má n ṣe ìtọ́jú ọjà dáadáa.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Bí mo ṣe máa ń jí, mo máa ń jí dáadáa náà ni. Mo máa ń jí dáadáa. Tí bá ti jí l'òwúrọ̀, in tí màá ń kọ́kọ́ ṣe ni wípé, màá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, màá gbàdúrà, màá fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ó dá mi sí, ó tun jẹ́ kí n rí ọjọ́ mi láyé àti àlàáfíà. Lẹ́yìn ìgbà tí màá ti gbàdúrà l'òwúrọ̀ tán, màá ṣe exercise tí mo-- ó ti lé ye push up tí mo máa ń ṣe lójo- lójoojúmọ́. Lẹ́yìn ẹ, màá dìde, màá mu omi. Tí baa ti mu omi, màá kọjá lọ sí balùwẹ̀, màá lọ wẹ̀, màá sì- màá sì kọrí lọ-- kọrí síbi iṣẹ́ mi.

Ṣé orí máa ń fọ́ ọ? Ṣé orí máa ń fọ́ ọ? Ó ti pẹ́ torí ti fọ́ mi ò o. Ó tipẹ́ tí mo ti ṣe àìsàn orí fífọ́ ìgbádùrà kí n ṣàìsàn ẹ̀ torí pé orí fífọ́ kì í ṣàìsàn kan tó dá láti máa mú ọmọ ènìyàn. Orí fífọ́ ò da láti máa kó máa ṣe ọmọ ènìyàn kò da. Tó rí fífọ́ bá múyàn, ó máa mú kí a, ó máa mú ká, ó máa mú kí ẹ̀yàn má gbádùn àlàáfíà. Kò da kó rí fífọ́ kó, kó rí máa fọ́ èèyàn. Nítorí ná nígbà mo wà ń kékeré lórí máa fọ́mi ṣùgbọ́n àti gbà tí mo ti gbọ́n orí ti fọ́mi sin yó ti má lọ bóyá bí ọdún méjìlá sí mẹ́tàlá sẹ́yìn.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Báwo ni ìwà ìṣòwò rẹ ṣerí? Ìwà ìṣòwò mi, ìwà dáadáa ni mo fi ń mú ìwà ìṣòwò mi o. Torí́, ẹ̀dà tó bá wà tó bá ya onínàkúnà yóò jẹ́ ìyá rẹ̀ lọ́jọ́ iwájú. Torí pé mi ò sì fẹ́ jẹ́ ìyá ọjọ́ iwájú, ìwà ìṣòwò mi, mo máa ń mu dáadáa. Mo máa ń mu pẹ̀lú pẹ̀lẹ́, mi ò ń ná'nàkúnà. Mo sì máa ń fẹ́ràn kí mo máa fowó pamọ́. Mo máa n fẹ́ràn kí n máa fowó pamọ́. Ohun tí mo bá nílò tó jẹ́ pé, tó kàn gbọ̀gàn tójẹ́ pé, ohuj tí mo, tí mo, tí mo ní, è, nílò, òun ni mo máa ń fowó mi ń ṣe. Kì í ṣe pé bóyá pé ohun tí n bá fẹ́, tí n bá, àwọn nǹkan mií wà tojẹ́ pé tí n bá fẹ́ náà mo máa ń rà o. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ní pé bóyá nǹkan tí n bá fẹ́, ṣùgbọ́n nǹkan tí n bá nílò òun ló máa ń ṣe pàtàkì sí mi àti fowó mi rà àti fowó mi ṣe. Hmm, torí pé ó dára kí èyàn máa fi owó pamọ́. Ẹ̀, Yorùbá máa ní èèyàn máa ń pọ́n omí lẹ̀ de òńgbẹ. Ọ̀un ni pé kí èyàn ní, ní, è, è, è ìwà kí èyàn máa fi owó pamọ́. Ẹ̀

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwọn àwòrán lójoo lojoojúmọ́? Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mi ò lè ka iye ìgbà tí mo máa ń wò, mi ò lè ka iye ìgbà tí mo máa ń wò. Irú, ẹ̀rọ àgbéká tí mo máa ń lò tí mo ní dání ìyẹn fóònù, òun náà ó lojú àwòrán. Mi ò sì lè ka iye ìgbà tí mo máa ń, tí mo máa ń mú fóònù mi tí mo máa ń lò, tí mo máa ń wò. Mi ò lè ka iye ìgbà, tí bá tú délé náà mo tún ní, ẹ̀rọ àwòrán nílé tí mo máa ń wò kí n tó sùn lálẹ́ alẹ́. Tàbí ọjọ́ tí ń bá wà nílé tí mi ò lọ ibi iṣẹ́, tí mi ò lọ ibi kankan, mo ní ẹ̀rọ àwòrán tí mo máa ń wò. Ni, nítorí náà mi ò lè sọ pé ìgbà iyé báyìí, òun ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́

Ṣé o máa ń ka ìwé? Mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé torí ó da kí èèyàn máa ka ìwé. Tí èèyàn bá ń ka ìwé, ó máa ń-- èèyàn máa ń rí ẹ̀kọ́ kọ́. Ẹ̀yàn máa ń rí ẹ̀kọ́ tó pọ̀ kọ́ nínú kí you èyàn ka ìwé. Kì ṣe pé ká kọ̀ ka ìwé lásán torí pé a fẹ́ fi yege, a fẹ́ fi yege ìdánwò. Kì í ṣe pé ìgbà ẹnìkan ló da kí èèyàn ka ìwé. Ìgbà mí wà, tẹ́ pé kí tó èèyàn bá kọ wà, tí èèyàn dá wà tí ó sì kankan tí èèyàn ṣe, ó da kí èèyàn ka ìwé. Torí ìwé ó máa ń fún y-- ó máa ń lani lóye gan. Ó máa ń fún ni ní ìlanilóye. Ìwé dá lára, ó da fún ènìyàn láti lè fi, láti lè fi eeh, láti lè fi develop ara ẹ̀. Hmm, mi mọ̀ bí màá ṣe sọ́ Yorùbá ni. Ìwé dá fún èèyàn láti lè fi develop ara rẹ̀. Ó máa ń jẹ́ kí èèyàn ní ìmọ̀ tó pọ̀. Ó dára fú--- gọn. Fún ìdí èyí, mo máa ń ka ìwé.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀, ìdènà ọkọ̀, ṣe ìdènà ọkọ̀ lójú pópó àbí ìdènà ọkọ̀ ewo ń bẹ̀? Tí ó bá jẹ́ pé ìdènà ọkọ̀ lójú pópó, tí gbogbo ọkọ̀ tó, tó, tí gbogbo ojú ọ̀nà dí. Èmi ò ní ọkọ̀ tí mò ń gbé káàkà kiri báyìí. Tí n bá wọ ọkọ̀, tí bá kojú ìdènà ọkọ̀ lójú ọ̀nà, tó bá jẹ́ pé ibi tí mò ń lọ, ibi tí mò ń kan jú lọ ni, tàbí ibi tó jẹ́ pé, mo ti pẹ́, ẹhẹn, màá sọ̀kalẹ̀ inú ọkọ̀ tí bá wà, màá gbé ọ̀kadà. Torí ìdènà ọkọ̀ tó bá mú ọkọ̀, ó lè má mú ọ̀kadà. Màá sọ̀kalẹ̀, màá sì gbé ọ̀kadà kí n lè tètè dé ibi tí mò ń lọ. Ṣùgbọ́n tí mi ò bá ní ibi tí mò ń kan jú lọ, màá ní sùúrù, màá dúró títí, títí, títí tí gbogbo ojú ọ̀nà ó fi, tí ó fi, tí ó fi dà, tí ó fi di pé kò sí ìdènà ọkọ̀ mọ́. Tí màá dẹ́ rora máa gba ibi tí mò ń fẹ́ lọ tí màá máa gbà lọ. Màá ṣe sùúrù tí ìdènà ọkọ̀ náà ó fi túká.

Ṣé o máa ń, ṣe o máa ń, ṣe o máa ń rọrùn nígbà tí o bá sùn? Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Àhà, mo máa ń rọrùn, mo máa ń rọrùn. Bó ti lè jẹ́ pé ìgbà mí wà tó jẹ́ pé tí bá rọrùn, ó máa ń, ó máa fẹ́ mú kọ́rùn ro mí nígbà mí. Bóyá tí mi ò bá rọrùn dáadáa. Ó máa fẹ́ mú kọ́rùn ro mí tí màá sùn le orùn. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà mo máa ń rọrùn tí mo bá sùn. Mo máa ń rọrùn tí mo bá sùn. Àwọn ìgbà mí sì wà tó jẹ́ pé mi ò ní rọrùn. Mi ò ní rọrùn. Ṣùgbọ́n lọ̀pọ̀ ìgbà mo máa ń rọrùn tí mo bá sùn.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Nígbà wo ni o máa ń gé irun rẹ? Igbà tí mo máa ń gé irun mi tẹ́lẹ̀, ọ̀sẹ̀ méjì méjì, tọ̀sẹ̀ méjì bá ti kọjá, màá gẹ irun. Tọ̀sẹ̀ méjì bá ti kọjá, màá gẹ irun. Ṣùgbọ́n láti ìgbà tí ìjọba, ìjọba tó mú kí ayé kó máa ní àwọn ara ilu lára, tó dí pé owó ò tó ná mọ́ tí gbogbo ǹkan wọ́n, mo kọ́kọ́ sọ di ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta. Ìgbà tó yá, oṣooṣù, oṣù kọ̀ọ̀kan, tó oṣù kan ò bá tíì pé, mi ò ní lọ gẹ irun. Tó oṣù kan ò bá tíì pé, mi ò ní lọ gẹ irun. Oṣooṣù, òun ni mo máa ń gẹ irun mi. Oṣooṣù mo máa ń gẹ irun mi, báyìí oṣooṣù ni.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream, òun náà ni adùn ṣúgà tó wà bẹ. Adùn ṣúgà tó wà bẹ, ohùn ni mo fẹ́ràn àti adùn milk tó máa wà bẹ́ẹ̀ náà. Adùn ṣúgà àti adùn milk, ohùn máa fẹ́ràn nínú ice cream. Adùn ṣúgà àti adùn milk tó máa wà bẹ.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Ó da kí èèyàn máa ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Ó dára torí èèyàn kò gbọdọ̀ ní ọkọ̀ ré èèyàn, kí èèyàn pé èèyàn kò fẹ́ máa, èèyàn bá fẹ́ sọ irú ẹni bẹ́ẹ̀ di alábàáṣiṣẹ́ pọ̀. Torí àwọn ẹlòmíràn wà tó bá ní ó, òhìn ò ṣe ìwádìí wọn kó tó di pé èèyàn sọ wọ́n di alábàáṣiṣẹ́ pọ̀. Wọ́n lè kó bá èèyàn. Wọ́n lè kó bá èèyàn. Àwọn ẹlòmíràn wà tó jẹ́ pé wọ́n lè jẹ́ gbájú ẹ̀. Àwọn ẹlòmíràn wà tó jẹ́ pé wọ́n lè jẹ́ apànìyàn. Àwọn ẹlòmíràn wà tó jẹ́ pé ìṣubú èèyàn, òun ni wọ́n wá. Torí náà ó da kí èèyàn máa ṣe ìwádìí ènìyàn kó tó di pé èèyàn sọ ọ́ di alábàáṣiṣẹ́ pọ̀ gan. Tẹ bá wá tú á di alábàáṣiṣẹ́ pọ̀, àwọn ẹlòmíràn wà tó jẹ́ pé àsùkọ̀gbà tẹ bá ti di alájọba alábà, wọ́n máa dá ọ. Wọ́n máa jẹ́ èèyàn tó dá ọ tẹ́lẹ̀ ò. Ṣùgbọ́n tí ẹ bá ti di pé ẹ̀ jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀, torí pé bóyá èèyàn ń ṣe dáadáa ju wọ́n lọ nídi iṣẹ́, wọ́n lè bẹ̀rẹ̀ sí ní gbógun tì yàn. Tí èèyàn ò bá sì kíyèsára, wọ́n á kọ́ ko bá èèyàn. Wọ́n á kó bá èèyàn. Wọ́n lè gba emí èèyàn láì tọ́jọ́. Torí náà ó da kí à máa ṣe ìwádìí alábàáṣiṣẹ́ pọ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ wo ni a lè pè ní ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ wo nìyẹn bóyá ìgbàgbọ́ tí àwọn kan ni tán wa ń sọ fún àwọn kan. Hmm. Ó lójú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ tí mo lè gbàgbọ́. Ó lójú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ tí mo lè gbàgbọ́. Kìí ṣe gbogbo ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ ni mo máa ń gbàgbọ́. Hmm. Kì í ṣe gbogbo ẹ̀ mo máa ń gbàgbọ́. Kì de n ṣe gbogbo ẹ̀ náà ni mi ò kí ń gbàgbọ́. Hmm hmm. Kì í ṣe gbogbo ẹ̀ ni mo máa ń gbàgbọ́. Kì de n ṣe gbogbo ẹ̀ ni mi ò kí ń gbàgbọ́. Bó ṣe jẹ́ níyẹn.

Nígbàwo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun? Nígbàwo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun? Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun, òun náà ni ìgbà tó bá jẹ́ pé bóyá ẹ̀rọ ayára bí àsá tí mò ń lò tó bá bàjẹ́ tí kò látunse, tàbí tó bá jẹ́ pé ó láwọn nǹkan kan tí mo fẹ́ fi ṣe tí ẹ̀mí rẹ̀ ò gbe, màá ra tuntun mì. Tàbí bóyá tí ìgbà bá ti lọ lórí rẹ̀. Torí ìgbà tí ìgbà bá lọ lórí ẹ̀rọ ayára bí àsá ń gbà mí, ó máa jẹ́ kí àwọn nǹkan tẹ́ pé bẹ́ àwọn nǹkan teyàn nǹkan tuntun tí oye ki eeyàn fi ṣe, ẹ̀mí rẹ ò ní lè gbé. Àwọn ìgbà tí ó máa ń mú mi láti kí n ra ẹ̀rọ ayára bí àsá tuntun, òun ni mo ti sọ yìí. Bóyá ọjọ́ ti lọ lórí rẹ̀, bóyá kò lè ṣe ohun tí mo fẹ́ fi fẹ́ máa ṣe, tàbí ó bàjẹ́ kò látunse. Àwọn ìgbà tí mo máa ń pàrọ̀ ẹ̀rọ ayára bí àsá tí mo fi máa ń ra tuntun mì, òun ni.

Ṣé o fẹ́ràn rin àtẹ̀gùn? O fẹ́ràn rin àtẹ̀gùn àbí àtẹ̀gùn? Tí ó bá jẹ́ pé àtẹ̀gùn ni, mo fẹ́ràn àtẹ̀gùn. Kò jẹ pé àtẹ̀gùn ké èèyàn tẹ̀gùn sókè bí àtẹ̀gùn sóké. Hmm, ṣe o fẹ́ràn rin àtẹ̀gùn? Àtẹ̀gùn sókè náà ni. À! Ẹ n, o lè sọ pé mo fẹ́ràn rin àtẹ̀gùn? Àtẹ̀gùn tí ń má a ń lo yí sọ pé mo rí àtẹ̀gùn tí ò bá, tí ò bá pọ̀ púpọ̀. Ṣùgbọ́n àtẹ̀gùn tó bá ti ń pọ̀, ó máa ń ni mí lára. Ó máa ń ni mí lára. Ó máa ń ni mí lára. Mi ò fẹ́ràn kí a máa rin àtẹ̀gùn. Mi ò fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn rẹ̀. Yálà ó kéré ni àbí ó pọ̀, mi ò fẹ́ràn rẹ̀.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo máa ń lọ ra nii. Mo máa ń lọ ra ìpèsè àwọn ohun èlò. Máa kọjá sọ́jà èyí tí n bá ti nílò, ohun èlò tí n bá nílò láti jẹ́ kó mo fẹ́ lò, màá kọjá sọ́jà, màá lọ ràá. Màá kọjá sọ́jà lọ rà á ni. Bí mo ṣe máa ń rí nìyẹn. Màá kọjá sọ́jà lọ rà á ni.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Ha, ìbéèrè yìí ó wà fún àwọn tí wọ́n fẹ́ràn pizza tó máa ń jẹ pizza. Bé mi ṣe wà yíií mi ò jẹ pizza rí. Mi ò jẹ pizza rí, d'epọ̀ tí màá fi mọ àwọn ohun tó máa ń bẹ lórí rẹ̀. Mi ò fẹ́ràn, mi ò mi o ro pé ohun tí mo lè fẹ́ràn láti máa jẹ ni pẹ̀lú ìrí tí mo máa ń rí táwọn èèyàn máa rà á. Mi ò fẹ́ ri, mi ò lérò pé mo máa fẹ́ràn rẹ̀.

Ṣé o ti gun alùpùpù rí? Sé mo lo sọ pé mo ti gun alukuku rí sá báyìí? Mi ò rántí o. Mi ò rántí bóyá mo ti gun alùpùpù rí àbí mi ò gun rí. Tí bá máa gun rí gan, bóyá ìgbà tí mo wà kékeré ni mo gun rí. Bí ìgbà mo wà kékeré, òun ni mo gun rí. Ṣùgbọ́n pé, súmọ́ àsìkò tí mo wà yìí, mi ò rọ bóyá mo gun rí. Mi ò ní àrídájú. Mi ò ní àrídájú bóyá mo gun alukuku rí.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, iyẹn ohùn ni àkọ́kọ́, cable, fiber cable ta fi ń ṣiṣẹ́. Ẹ̀kejì, router. Router náà ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi. Ẹlẹ́ẹ̀kẹta, splitter, òun náà ṣe pàtàkì. Ẹlẹ́ẹ̀kẹrin, OLT, ohùn náà ṣe pàtàkì àwọn nǹkan tó ti lè ṣe pàtàkì níbi iṣẹ́ mi tí wọ́n máa ka ló ni méjì. Yóò tó nǹkan méje sí mẹ́jọ tó ṣe pàtàkì, tó ṣe pàtàkì tó jẹ́ pé tí ó bá sí níbi iṣẹ́ mi, yóò dá iṣẹ́ dúró. Kò sí báṣe fẹ́ yọ sí ara wọn pé ẹ wọ́n yá ṣe àwọn tó kù ní irọ́. Tí nǹkan nǹkan wọn bá ti ṣí, iṣẹ́ ò ní lọ.

Ṣé o mọ̀ bí a ti ń ya, ya àwòrán? Ṣé o mọ̀ bí a ti ń yà àwòrán? Àti ya àwòrán òún ṣe ǹkan tó le. Àti ya àwòrán òún ṣe ǹkan tó le. Tí ó bá jẹ́ pé ẹ̀, ẹ̀rọ aya àwòrán ni pé ó bá ṣe mọ̀ ọ́n mọ̀, mi ò mọ̀ yẹn lò. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ti fóònù tí mo gbé dá ní pé kí n fi ya àwòrán, mo mọ̀ yá. Ìyèn ǹ ṣe ǹ tó le láti, láti ṣe. Kì í ṣe ǹkan jẹ́ pé ènìyàn máa ní ènìyàn lọ ń gba ẹ̀kọ́ kan fún un pé kíni irọ́. Mo mọ̀ bí a ti ń ya àwòrán. Mo mọ̀

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ni ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá fún wa ní owó, tán fún wa ní owó, tán fún èmi àti àwọn ọ̀rẹ́ mi ní owó, mo máa ń pín dógba, mo máa ń pín dógba. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bóyá èmi, lènìyàn bùn lówó tó wá wù mí pé bóyá kí n fún àwọn ọ̀rẹ́ mi ń bẹ̀, mi ò ní pín yẹn dọ́gba o mi ò ń pín yẹn dọ́gba, mi ò ń pín dọ́gba. Ẹ̀yin tí n bá ní lágbára láti lè fún wọn, màá fún wọn. Ṣùgbọ́n wìpè ṣe bóyá owó ò ní kàn wọ́n, owó dáadáa ni owó á kàn wọ́n. Ṣùgbọ́n mi ò ní pín dọ́gba tó bá jẹ́ pé owó tó jẹ́ pé wọ́n bùn mi ni. Tí ì ṣe pé bóyá owó tán ní kí èmi àti àwọn ẹlẹgbẹ́ mi tí ka jọ pín táwọn kó fún mi.